Mo máa ń fi ipara sára, àmọ́ kò ṣe gbogbo ìgbà torí pé ọjọ́ mìíràn ó máa ń fò mí lọ́kàn. Ọjọ́ mìíràn mo dẹ̀ máa ń rántí láti fi ipara sára, àmọ́ mo ní ìpara tí màá ń fi sára nílé. Àmọ́ fífi sára náà kò ń ṣe gbogbo ojojumọ ní máa ń lò.

Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jù ni, ní gbogbo ọjọ́ torí pé ọjọ́ náà ni mo máa ń ní ààyè láti ní ìsinmi àti ṣeré tóri gbogbo ọjọ́ tó kù, iṣẹ́ ni a máa ń fi ń ṣe. Àmọ́ ọjọ́ àbámẹ́ta lo jẹ́ ọjọ́ tí mi kì í ní kankan tí mo fẹ́ ṣe.

Ọdún iléyá ni mo fẹ́ràn jù ní gbogbo ọdún. Nítorí pé ní ọdún iléyá, oúnjẹ àti ẹran wọ́n máa ń pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ní àdúgbò. Ó de máa ń pọ̀ fún ọ̀rẹ́ ẹbí ará, a máa wá papọ̀ láti ṣọdun náà, máa gbé lárugẹ.

Ìgbà ọmọdé tí mo mọ ọtí ni gbogbo eré bà tí máa ń ṣe nígbà tí mo wà ní ọmọdé èmi àti àwọn ọ̀rẹ́ mi. Ìgbà náà kò sí ìṣòro, kò sí bùkátà, kò sí ìrònú, eré nìkan ni. Gbadèsì máa jẹun.

Mi máa ń kọrin kẹ́lẹ́ ní ẹ̀kọ̀ọ̀kan, àmọ́ o hun mi ò dùn gbọ́, tí a bá ní pàrọ̀, àmọ́ mo máa ń kọrin kẹ́lẹ́. O jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Àmọ́ ohun mi kò ṣe ǹkan tó dùn gbó kóde lè ta.

Mo fẹ́ran pepperoni lórí pizza, mò tẹ̀ sì fẹ́ran BBQ àti ẹran adìẹ kò wà lórí pizza. Mo fẹ́ran ẹ lọ́pọ̀lọpọ̀. Bí mo bá fẹ́ ra pizza, nkan ṣùgbọ́n máa ń bèrè fun ní ẹ̀ pé bá mi fi pepperoni sí i, àbí ìjọ mi mo dẹ́ ṣì le béèrè pé ẹ bá mi fi ẹran chicken sí i àbí BBQ.

Mi ò kí n bínú ti mo bàá wa nínú oko nítorí pé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilè wa, èni kò ṣiṣẹ́ yóò sì jále. Nítorí náà mi ò kí n bínú ti mo bàá wa nínú oko, màá ṣiṣẹ́ kárakára torí mo mọ̀ pé èrè ni màá bá n bẹ̀ lọ́jọ́ iwájú.

Ó ti pẹ́ tí mo ti lọ wo eyín gbẹ̀yìn o, á ti tó ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti lọ wo eyín. Àmọ́ eyín mi dá ṣáká, kòsì nǹkankan tó ṣeyín mi. Mo mọ̀ pé ó yẹ kí èèyàn lọ máa wo lóòrè kóòré àmọ́.

Èmi ni olórí iṣẹ́ tí mò ń ṣe. Mi ò ní ọ̀gá kankan. Èmi fúnra mi mo dá ilé-iṣẹ́ mi sílẹ̀ torí bẹ́ẹ̀ mi ò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú olórí. Àmọ́ àwọn tí ó wà ní abẹ́ mi, ìbáṣepọ̀ wa dánmọ́rán.

Bí mo ṣe máa ń rántí àdéhùn mi ni pé mo máa kọ́ lẹ̀. Gbogbo àdéhùn tí bá ti ní ṣe, mo bá ti ṣe, màá kọ sílẹ̀ síbi kan ọ kí ń, kí ń, kí ń, kí ń fi ṣe reminder lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bí alarm. So tí àsìkò náà bá ti súnmọ́, ó máa ta mí lólómbó.

Ìlànà ìpolówó oríṣiríṣi ni máa ń lò. Àmọ èyí tí mo máa ń lò jù ni ẹnu sẹ́nu. Sọ fún ẹni báyìí kó sọ fún ẹni báyìí kó sọ fún ẹni báyìí.

Rárá, mi ò ní gíláàsì ọrùn torípé mi ò ní, mi ò nílò ẹ̀. Kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Àmọ́ tí ó bá jẹ́ wípé mo nílò ẹ̀ ni, mo máa ní. Àmọ́ mi ò nílò ẹ̀, torí ẹni mi ò ṣe ní.

Kí n tó paàrọ̀ ọkàn mi, mo máa ń ronú nǹkan oríṣiríṣi. Mo máa ń ronú, ń pa nǹkan tó máa ṣẹlẹ̀ tí ń bá paàrọ̀ ẹ. Máa tún ronú pé, máa tún ronú nípa nǹkan tó máa ṣẹlẹ̀ tí ń bá paàrọ̀ ẹ ná. Age e ni máa rọ́ pa pò, tí mo dẹ̀ kí ma wò bo ya kì ń pàrọ̀ e àbí kí n máa pàrọ̀ ẹ.

Owo tí mi ń gba kò dára tó, kò dára tó torí pé ọmọ ọ̀dọ́ ọkùnrin ni mí tó ti tó ní iyàwo. Àmọ́ owó tó ń wọlé kò tó fún gbogbo ǹkan tí owà lọ́kàn láti ṣe torí bẹ́ẹ̀ owó tí mo ń to odára tó rá rárá ni.

Márìn ni àlàfúàrò, ọ̀pọ̀ ni fẹ́ lódù marìn. Mo máa ń rìn ní àlàáfíà, àlàáfíà ni mo máa ń rìn, àlàáfíà ni mo ń lọ, àlàáfíà ni mò ń bọ̀, àlàáfíà ni mò ń jí, àlàáfíà ni mò ń sùn, àlàáfíà ni mò ń jẹ, gbogbo nkan tí mò ń ṣe àlàáfíà ni mò fi ń ṣe.

Lóòótọ́ ó yẹ kí máà ṣe àyẹ̀wò yẹn lórèkóòrè, àmọ́ gẹ́gẹ́ bí i ìlú tí a wà yìí, àyẹ̀wò náà kò n se ǹkan tí èyàn kò lè dìde lọ ṣe láìní owó púpọ̀ lọ́wọ́.

Mi ò ní ẹlẹ́gbẹ́ iṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ nígbà tí mo ní ẹlẹ́gbẹ́ iṣẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú àlàáfíà àti itẹ́lọ́rùn àti sùúrù tórí gbogbo nnkan tó gba sùúrù.

Ìgbádùn mi ni oúnjẹ, oúnjẹ tí bá ń jẹ oúnjẹ gidi pẹ̀lú ìsinmi, òhun ni mo rí gẹ́gẹ́ bí ìgbádùn, bí nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà nìyẹn.

Mo fẹ́ràn ẹ̀. Mo fẹ́ràn amo mi o fẹ́ràn rẹ̀ jù. Mo fẹ́ràn ẹ̀ torí pé ó máa ń dá mi lára yà tí mo bá ń ṣe. Torí ẹni mo ṣe fẹ́ràn ẹ̀. Amọ tí ò bá pọ̀ jù ni kò da.

Ah, omi tí máa ń mu ó pọ̀, ó máa tó lítà mẹ́wàá. Torí mi jẹ́ ẹnìkan tó máa ń la gùn gan, òngbẹ́ dẹ máa ń gbẹ mí lóore kóóre, ikàn tó fà á tí mo ṣe máa ń mu omi púpọ̀ nìyẹn.

Mo máa ran àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí ipá mi ṣe ká. Tí ó bá jẹ́ ti owó ni, tí ó bá jẹ́ ti ọ̀rọ̀ ni, tí ó bá jẹ́ ti ìṣe sise náà ni, gbogbo tí ipá mi bá ká ni màá fi ń ran ènìyàn lọ́wọ́. Mo dẹ fẹ́ràn láti máa rán àwọn ènìyàn lọ́wọ́ náà.

Giga mi, mo ga, mo ga giga mi six point two inches, six feet and two inches ni giga mi. Six point two ni ó jẹ ẹni tí ó ga díẹ̀. Six feet two inches ni mi.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí pé àdéhùn ṣe pàtàkì gan an ni. Ó ṣe pàtàkì gidi gan torí láìsí àdéhùn, ṣíṣe ò ní ṣe. Torí àdéhùn ṣe pàtàkì gidi gan, mo dẹ̀ si máa ń ka lóòrèkóòrè.

Má gun ọkọ̀ akẹ́rù lóoke ó. Mo ṣi gun ọkọ akẹru ni ijọ mẹrin sẹyin nigba ti mo jade. Má gun ọkọ̀ akẹ́rù léro léro. Ehn léra léra n má n gun. Ra ga ìgbà tí owó epo o bá sí.

Èmi ò ní tò kankan fúnwọ́n ìparí ọ̀sẹ̀ nítorí pé ìparí ọ̀sẹ̀ kan jẹ́ ọjọ́ kan náà ní gbogbo ọjọ́. Àwọn òṣìṣẹ́ ló máa ń ṣiṣẹ́, awọ̀n na máa dúró de owó nìparí ọ̀sẹ̀. Àmọ́ ẹni tí ó bá jẹ pé iṣẹ́ tíẹ ni ó ń ṣe, owó ọjọ́ ìkọ̀kan náà ni gbogbo ń jẹ́ àti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti parí.

Mo máa ń rántí àlà mí àmọ́ kò ṣe gbogbo àní mo máa ń rántí, púpọ̀ nínú e mi ò kí ń rántí. Àmọ́ èyí tó bá já mi láyà, èyí tó bá dá mi, tó bá bà mí lẹ́rù àbí tó bá fún mi ní àpẹẹrẹ ńlá, mo máa rántí ìyen àwọn iyẹn mi ò ní gbàgbé ẹ.

Ìmọ̀ kan tí n wù mí láti kọ́ ni bó ṣe ń package, packaging. Ní ti adùn, ní ti ìrẹwà, gbogbo ǹkan tí iná ti máa ń dá àsun tí mo ṣe, gbogbo wa pa àmọ́ packaging nìkan ló kù.

Bimo se máa ń kọ ju ẹ́, ṣuuru ni. Pé gbogbo ǹkan pátápátá won nílo ṣuuru. Ǹkan tó da, wọ́n fẹ́ ṣuuru. Ǹkan tó kú díẹ̀ káàtò náà, òhun náà fẹ́ ṣuuru. Tí o sí ṣuuru yẹn gan gan gan gan.

Nǹkan méjì ni máa n wà nínú òṣìṣẹ́ tuntun. Àkọ́kọ́ ni bó ṣe máa ń ṣiṣẹ́ kárakára sí, èkejì ni òótọ́. Nitorí ẹni tó máa ń ṣiṣẹ́ kárakára tí ó bá lòótọ́ kò ní dára.

Mo máa ń tẹ̀lé òfin ẹ dáadáa torí pé ó ṣe pàtàkì. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ò kí ń tẹ̀lé ẹ, wọ́n ò kí ń tẹ̀lé ẹ. Àmọ́ èmi máa ń tẹ̀lé ọ torí fún àǹfàní tèmi àti àǹfàní gbogbo àwọn tí wọ́n ṣàkáná mi.

Ọlọ́wọ́ ọ̀tún ni mí. Ọwọ́ ọ̀tún pọ́nńbélé ni mo máa ń lò. Mi n mon ọwọ́ òsì lò o i n tiẹ̀ lò rí ma ní kí n kọ nkan kan báyìí, ikokuko ni máa kọ́. Ọwọ́ ọ̀tún ni mo fẹ́ràn sí máa lò, òun ni mo dẹ̀ sí máa ń lò jù ní gbogbo nǹkan tí mo ń ṣe.

Mo máa ń rọrùn ìgbà tí mo bá sùn, mo máa ń rọrùn, mo máa ń rọrùn mi dáadáa. Torí tí m bá sebẹ̀, ara mi ò ní balẹ̀, mi nílé sùn, òrùn yẹn ò de sì ní dùn. Sọ ní torí ẹ. Mo máa ń rọrùn mi tí bá ń sùn.

Ah, jíjí akoko yẹn, jíjí ní àkókò yẹn o jẹ́ nǹkan lára àwọn nǹkan tí kò fi bẹ́ẹ̀ dá lára mi torí pé àsìkò, àsìkò wọ́n ju owó gan-an fún raẹ̀ lọ.

Mo máa ń fi aṣọ búra búra nígbà tí n ba ń sùn. Àmọ́ kò ṣe gbogbo ìgbà. Tí òtútù bá mú lọ́wọ́lọ́wọ́, mo máa ń fi aṣọ búra búra. Àmọ́ to bá jẹ pé oru ló mú lọ́wọ́ ni, mi ò ní fi aṣọ búra. Torí pé mi jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn oru rárá.

Ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn láti fi àkókò náà sí, torí pé ìrọ̀lẹ́ máa ń fún mi ní ààyè láti ní ààyè ara mi. Àmọ́ láàárọ̀ àtọ̀sàn mi ò kí n ráyè rára rárá ni.

Aṣọ mi ò rẹwà púpọ̀, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ran láti máa ṣe torí pé nǹkan tó ń wà látọkàn mi ni. Mo dà níí fẹ́ rẹ̀ dáadáa, àmọ́ owó rẹ̀ kò, kò pọ̀ tó.

Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn láti máa jẹ ju ẹ̀fọ́ ṣọkọ leyin ná ni ẹ̀fọ́ tó n pè ní úgú mo fẹ́ràn láti máa jẹ gidi gan ni nítorí tí bá jẹ ẹ́ wọn máa bá mi fọ̀nú mi mo sì máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ní rọrùn lóòrèkóòrè.

A, mi máa ń wo television dáadáa, àmọ́ gbogbo ìgbà kọ́ ìgbà tí àyè bá gbà mí ni màá wò ó. Àmọ́ nǹkan tí mo fẹ́ràn jùlọ láti máa wò lórí television ni nǹkan tí wọ́n ń pè ní eré ìdárayá, football ni màá ń wò jùlọ lórí television.

Bẹeni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa, mo máa ń pe wọn lóre kore. Nítorí pé àwọn oníbàárà ni, ni ó máa ń jẹ́ kí, kí kára kata kò dára. Láìsí oníbàárà, kára kata àsán ni.

Má dàya o se pẹ̀lú ìfẹ́ pẹ̀lú àti pẹ̀lú agídí pẹ̀lú, torí pé àwọn òṣìṣẹ́ mi wọ́n máa ń gbọ́ran àwọn nǹkan dẹ́wàá alágídí ni wọ́n. Èyí tó bá jẹ́ alágídí, agídí náà la máa fi bá lò. Àmọ́ èyí tó bá jẹ́ èyí tó máa ń gbọ́ran ìfẹ́ àti sùúrù la fi máa bá lò.

Lẹ́ẹ̀kọ̀kan, lẹ́ẹ̀kọ̀kan tí bá sọ níwájú àwọn ènìyàn, tí ó bá jẹ́ àwọn ènìyàn tí mi ò bá mọ̀ rí, lẹ́ẹ̀kọ̀kan nígbà mi, mo máa ní ìrora ẹ. Àmọ́ tó bá jẹ́ ẹni tí máa ń bá sọ̀rọ̀ lóore kóòre ni, mi ò kí ní ìrora yẹn. Tó bá ní ṣe pẹ̀lú nǹkan tí a bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ lọ́wọ́.

Ọsàn ni èso tí mo fẹ́ràn láti máa jẹ jù nítorí pé ó ṣe ní lára lórí, ó ṣì wà, ó ṣi dára fún ara. Mo lè mu ọsàn lóorèkóòrè, mo lè mu mẹ́wàá lẹ́ẹ̀kan náà, mo lè mu méje lẹ́ẹ̀kan náà, fún pé èso tó dáa gan fún ara ni.

Gbogbo ìgbà kọ́ ni máa ra tuntun tí ì tí máa lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́ àbí tí ó bá dá ṣákámọ́ tí ò dé tún ṣe. Ìgbà náà ni máa ra tuntun. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa rà tuntun bí i lọ́dọ̀dún ṣà.

Owó ló máa ń mú mi rẹ́rìn-ín o. Owó àti tí bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi tí gbogbo wa sì ń jẹ́ afẹ́, a jọ́ ń ṣeré, a jọ́ ń ṣàwàdà ó máa ń jẹ́ kí n rẹ́rìn lórèkòòrè.

Mo jẹ́ ẹńi tí ó máa ń jí ní kùtùkùtù, àmọ́ iṣẹ́ tí mo ń ṣe kò ń gbà mí láyè láti máa ṣe bẹ́ẹ̀ nítorí pé kùtùkùtù yẹn gangan ni ó máa ń ráyè láti sùn. Torí tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ lálẹ́, ó di ago mẹ́rin sí ago márùn-ún nigbà mí kí n tó lè sùn. Mí dẹ́lé ó sun l'ago mẹ́rin kí n jí ní kùtùkùtù.

Àwọn ọ̀rẹ́ mi, ẹbí mi àti ará awọn ni mo fẹ́ràn jù ní. Mo dè tu ń fẹ́ràn àwọn oníbàárà mi ná. Mo fẹ́ràn wọ́n di gidi gan ni. Àwọn tí ó kí ń jẹ mí lówó, wọ́n ṣé ń rajà na ṣé ń sanwó. Mo fẹ́ràn wọ́n dáadáa, mo fẹ́ràn wọ́n dẹnu dẹnu.

Bẹ́ẹ̀ni wọ́n bá ti mọ bí a ti ń wẹ̀ dáadáa, dáadáa, àmọ́ ó yàtọ̀ sí oníkálù fún oníkálukú. Oníkálukú ló mọ bóòún ti ń wẹ̀ lọ́kàn ti ẹ̀. Bí èmi ṣe ń wẹ̀, ó wà lọ́kàn temi. Bí ẹni gé náà ti ń wẹ̀ wà lọ́kàn ti ẹ náà.

Mẹ́, mo ti dúró nílùú e ri fún ọjọ́ kan. Ònígbà kan tí mò ń ṣiṣẹ́ kan, iṣẹ́ náà wákàtí mẹ́rìnlógún, gbáko àyè máa ṣiṣẹ́, kò d3 gbàwá láyè ká máa lo.

Suru, ìsúru o léèrè, súru na ni ẹ máa ń bá won fi lòpọ̀, ìsúru lórèkórè, ọ̀ní súru tí nǹkan bá, ìsúru tí kò bá tò nǹkan, ìsúru tí ó tò ni, so ìsúru léèrè, léèrè, léèrè, léèrè.

Ọjà tuntun ma ń wà lẹ́ gbogbo ìgbà. Tí ó bá de ti sinlẹ̀, tí oníbàárà bá ti bèèrè fún ọjà tuntun, kò ní pẹ́ rárárárárá. Tórí gbogbo nnkan láti ṣètò ẹ̀, gbogbo ẹ lo tí wá n lẹ̀, kò dẹ̀ kín gba àkókò rárá láti ṣe ọjà tuntun síta.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù ni ṣòkòtò pẹ̀lú bùbá gẹ́gẹ́ bí ọmọ yorùbá. Àmọ́ kí ṣòkòtò náà kó má tóbi jù, kó sì máa kéré jù, kó, kó dúró da lára mi, kó da ṣáká. Aṣọ tí mo fẹ́ràn jù láti máa wọ̀ nìyẹn.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ṣiṣẹ́ láti ilé àmọ́ o mọ ti ṣe ri tẹ́lẹ̀ ó de jẹ́ ǹkan tó wà tó da gan-an ni torí kò ní sí wàhálà ojú ọ̀nà, kò ní sí pé èèyàn dé ni asiko to bá pẹ́, àsiko tó bá dára lẹyan máa ṣiṣẹ́

Díẹ̀ díẹ̀ ni máa fi ń ṣe ètò rẹ̀. Mi ò kí ń kán jú ṣe ráráaárá ni. Nítorí ǹkan tí èèyàn bá kán jú ṣe ní gbogbo ìgbà, kò kí ń jáde dáadáa. So díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀ mo ṣe máa ń ṣe ètò rẹ̀ nì yẹn ó dẹ̀ máa ń jáde dáadáa.

Ọjọ́ tí òórùn bá mújù, sójò o dẹ̀rọ̀ jù, kí atẹ́gùn ya máa fẹ́ dáadáa. Irú ojú ọjọ́ náà ni mo fẹ́ràn jù. Nítorí mo jẹ́ ẹnìkan tí ó, tí kò fẹ́ràn òru rara, mo kó rira rẹ̀. Àmọ́ mo fẹ́ràn atẹ́gùn kí ó máa fẹ́ kì everywhere ẹ tutù.

À, mo fẹ́ran rẹ̀, mo fẹ́ran rẹ̀ dáadáa àmọ́ ó ti pẹ́ tí mo ti lò ó ti pẹ́. Nítorí pé mi ò ní ibi tí mo fẹ́ lọ báyìí. Àmọ́ tí ibi tí mo fẹ́ lọ bá jáde, à mo fẹ́ran rẹ̀, mo fẹ́ran rẹ̀ dáadáa.

Kọ̀m̀pútà tí mo ní, tí mo ń lò ní kọ̀m̀pútà tí wọ́n pè ní laptop. Microsoft dẹ̀ ló ṣe é, irú rẹ̀ ni mo ń lò. Windows laptop ni mo ń lò. Ó jẹ́ kọ̀m̀pútà tó rẹwà, tó dẹ́ da láti lò.

Mo ní àgbàlá ojò, mo ní, mo ní tí mo fi máa ń gbe òjò dáadáa. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń lò nítorí pé omi tí omi kànga tí agbẹ́ náà ówà.

Rárá o, mi ò mọ̀ bó ṣe n ṣe, àmọ́ ó jẹ́ ǹkan tí mo fẹ́ kọ́, tí bá rí àǹfààní láti kọ́, inu mi máa dùn, màá ṣè ní màá ṣé lóòrèkóòrè, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò mọ̀ bó ṣe ń ṣe.

Mo fẹ́ràn kíkọrin àmọ́ ohun mi ò dá ṣáká. Ti bá kọrin, kò kí ń dùn púpọ̀ àmọ́ mo fẹ́ràn bó se ń kọrin. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Àmọ́ kíkọrin ni ọ̀tọ̀ kí ohun náà, ohun sì dára ọ̀tọ̀.

A máa ń gba ìyìn ní pẹ̀lú àtẹ́wọ́ àti pẹ̀lú ayẹyẹ. Bí mo ṣe máa ń gba ìyìn mi nìyẹn, pẹ̀lú àtẹ́wọ́ àti ayẹyẹ. Lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè mo sì máa ń gba ìyìn mi nìyẹn. Tí di ẹni tó fẹ́ràn láti máa gba.

Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni ọ́ máa ń dára jù, wọ́n máa ń rẹwà láti wò, ó de máa ń wá pẹ̀lú atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù láti máa wò. Àmọ́ ìmọ́le òwúrọ̀ náà rẹwà o, àmọ́ ko rẹwà tó ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni o, mo ní etọ̀ láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, àmọ́ owó náà ni. A ti pé iṣẹ́ mi láti múlẹ̀ sí ìlú yìí dáadáa, tó bá ti múlẹ̀ dáadáa, tẹ́sẹ̀ mi de ti wá n lè, ẹ́hẹn, ló máa gbe lọ sí ìlú mìíràn. Torí pé alá gbogbo, adáníṣẹ́lẹ̀ ni yen, kì íṣẹ̀ oun wà káàkiri káàkiri.

Wọ́n máa ń gba owó àwọn ènìyàn dáadáa. Ẹni tí ó bá ná ọwọ́ sí mi tí ó bá fẹ́ kí mi, mo máa ń gba lọ́wọ́. Àmọ́ ẹni tí ó bá ná ọwọ sí mi pó fẹ́ kí mi, mi ò ní gbà lọ́wọ́ o. Àmọ́ ẹni tí ó bá ná owó sí mi tí ó fẹ́ wipé ó rẹ̀rin sí mi, tí ó bá mi ṣeré, mo máa ń gba, mo máa ń gba owó wọn dáadáa.

Rárá o, mi ò mọ bí a ti ń pẹja o, àmọ́ mo ti wo, mo ti wo fídíò lórí bí wọ́n ti ń pẹja, tí mo bá dẹ̀rí àwọn irin iṣẹ́ tí wọ́n fi ń ṣe, ó dá mi lójú pé mo lè ṣe, àmọ́ mi ò ṣe rí.

Ah! Mo maa n ṣiṣẹ́ fún tó wákàtí mẹ́wàá lójoojúmọ́, toripe isẹ ti mo n se isẹ alẹ ni tin ba ti bẹ̀rẹ̀ síí ṣiṣẹ́ ní ago mẹ́fà, màá ṣiṣẹ́ títí di ago márùn-ún láàárọ̀ ọjọ́ kejì. Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá àbí mọ́kànlá lójoojúmọ́.

Mo máa ń pawó pamọ́ lẹ́ẹ̀kankan, lẹ́ẹ̀kankan máa ń pawó pamọ́ torí pé nǹkan tó, tó pádàńdán láti ṣe ni. Ẹni tí ò bá pawó pamọ́ kò sí bí ó ṣe fẹ́ ní tẹ́síwájú nínú káràkátà, so mo máa ń pawó pamọ́.

Mo máa ń ka ìwé dáadáa, kíka ìwé jẹ́ nǹkan lára nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe jù. Àmọ́, irú àwọn ìwé tí mo máa ń rí káà nsín kọn ṣeru àwọn ìwé tó wù mí láti máa kà. Àwọn ìwé tó sọ̀rọ̀ ń pa owó, bá ṣe ń rí owó, bá ṣe ń lo owó.

Mo tí ṣe iṣẹ ọ̀fẹ́ dáadáa, ó ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa, dáadáa, dáadáa, ó ti ṣe dáadáa lóòrèkóòrè gan. Wọn ni ẹni tí ó bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, ninu iṣẹ́ kára kata yìí, tí ó bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, adé pé ẹni tí ẹsẹ̀ ti múlẹ̀ dáadáa, àmọ́ ẹni tí ẹsẹ̀ ọ̀ bá ti múlẹ̀ dáadáa láti ṣe ọ̀fẹ́

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni Arsenal àti Barcelona. Àwọn ẹgbẹ́ méjì tí mo fẹ́ràn jù nìyẹn. Àmọ́ tí mbá máa mú ìkan nínú méjèèjì, Barcelona ni máa mú. Àmọ́ méjèèjì ni mo fẹ́ràn tí n máa ń wò lórekóore.

Ah! Mo fẹ́ lọ sí Paris àbí kí n lọ sí New York, ibi tó wù mí lọ fún ìsinmi nìyẹn. Mejì tó wà lọ́kàn mi tó yẹ àwọn ibi tí mo fẹ́ràn jù nìyẹn. Ó de jẹ́ ibi tó rẹwà dáadáa. Ẹ̀mejì yẹn ló wà lọ́kàn mi láti lọ fún ìsinmi.

Tí mo ti rí lọ ọ rí dókítà níìsín, a ti tó di ọdún méjì sẹ́yìn. Lọ rí dókítà gbẹ̀yìn. Mo mọ̀ pé ó yẹ kí n máa lọ lóòrèkórè, àmọ́, ìbi t'àwà yìí kò f'ayé gbà yẹn. Tí pé bí ọ́dún méjì sẹ́yìn mo ti lọ rí dókítà.

Tí bá fẹ́ sùn mo máa ń lo àsìkò mo máa ń lo wákàtí bí máàrún sí mẹ́fà láti sùn. Máàrún mẹ́fà láti sùn. Torí ìgbà mí tí bá sùn ni aago máàrún, màá jí ní aago mọ́kànlá àbí aago mẹ́wàá.

Su gbangba, bàtà ńlá ni màá ń wọ, bàtà ńlá, but o tun wà nílò ooo, o tun nílò ṣe pẹ̀lú ibi tí mo bá ń lọ. Bá dẹ́ ibi iṣẹ́ ni mò ń lọ ni bàtà tí kò wúwo ju, tí kò ní ta mí lẹ́sẹ̀, nítorí ojo nà máa ń wà gbogbo ìgbà níbí iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ori òkè púpọ̀ torí ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lóore kóre. O ṣe ó dẹ dàa kí n máa ṣe, so mo fẹ́ràn ẹ́ dáadáa, mo tẹ̀ fẹ́ràn láti máa ṣe é lóore kóre, lóore kóre.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn onílò ṣe pẹ̀lú ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti ẹni náà. Ba e pé ìbáṣepọ̀ wa dánmọ́rán, mo lè fi gbígbà ọwọ́ àbí ká diramu fi ki. Àmọ́ tó bá ẹ pé ìbáṣepọ̀ wa ò dánmọ́rán, ẹnu ni máa kan fi ki.

Mo máa wo eré ìdárayá àbí kí máa wo orin. Àwọn nǹkan méjì tí mo bá fẹ́ kí ń sùn dáadáa nìyẹn. Ti bá wò lóòrèkóòrè, èmi máa ń sùn dáadáa. Ǹkan méjì tí ó máa ń jẹ́ kí ń sùn ti n bá wò níyẹn.

Má jẹ oúnjẹ tó kù mo ma n je torí pé ní àṣà Yorùbá kò da kí a máa fi oúnjẹ ṣòfò. Ṣé oúnjẹ tó bá kù, mo láti jẹ tí ó bá sì dá tí kò bá bàjẹ́ jíjẹ náà ni. Àmọ́ tó bá tí ń bàjẹ́ ni kò ní da láti jẹ mọ́.

Batiri óònù mi ó máa ń pẹ́, ó máa ń pẹ́ dáadáa. Nígbà mìí, ó lè lo wákàtí mẹ́fà kí ó tó lọlẹ̀ pátápátá. Tí o bá kún, ó máa ń lo wákàtí mẹ́fà kó tó lọlẹ̀.

Ètò ìdárayá mi ó nílò ṣe pẹ̀lú bí mood mi ṣe rí nígbà yẹn. Tí mood mi bá da, ètò ìdárayá mi ó máa wà okay, àmọ́ tí ó bá da, i da ìdà kejì ni.

Android ni mò ń lò, àmó mo ní iPhone náà, àmó iPhone yẹn, ó ní ìjàmbá kan ti ṣẹlẹ̀ sí, screen rẹ̀ ò dáa, mo jẹ̀mí fẹ́ tuṣe, àmó lọ́wọ́ báyìí Android mò ń lò, Redmi Note thirteen ni mò ń lò.

Rárá o. Kò yára tó o. Kò yára tó rárá ni. Àmọ̀ ko sí mí, ọun lọ́ jekí n máa lo bẹ́ẹ̀ tí imi bá wà ni, mí ní máa lo. Kò yára tó rárá ni. Díẹ̀ díẹ̀ díẹ̀ bó se ń lọ nìyẹn.

Mo máa n ṣise ju wákàtí lọ, ìgbá mi mo le ṣise fún wákàtí mẹ́wàá sí mọ́kànlá láì dá dúró rà í dúró torí irú iṣẹ́ tí mo n ṣe nìyẹn.

Mo máa ń wo nnkan tó bá ṣe pàtàkì jù lára gbogbo nnkan tí mo nílò láti ṣe. Ìyẹn ni máa ń jẹ́ kí ń pàrọ̀ ọ̀kan. Bí bá rí pé okay ó, èyí tí mo fẹ́ ṣe yìí kò ṣe pàtàkì tó èyí tí mò ń ṣe lọ́wọ́, mi ò ní fílẹ̀. Àmọ́ ti bá rí pé èyí tí mo fẹ́ ṣe ò ṣe pàtàkì jù èyí tí mò ń ṣe lọ́wọ́, màá pàrọ̀ ọ̀kan.

Mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀ àmọ́ mo jẹ́ ẹni tí ẹnìkan ti o je wipé òtútù ò kì í mú mi, òtútù kò kì í mú mi, oru ló máa ń mú mi àmọ́ mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́.

Tí bá ní lò owó iṣẹ́, yálà kí n gbá, kí n lọ sí ilé ìfowópamọ́, kí n lọ yá owó tàbí kí n bẹ̀rẹ lọ́wọ́ orẹ àti ẹbí, ẹbí, àtàrà kó ràn mí lọ́wọ́. Mo ṣì máa ń rí owó iṣẹ́ nìyẹn.

Oúnjẹ kan tí mi ò nífeẹ́ ni iṣu. Mi ò nífẹe iṣu rárá, rárá, rárá, rárá, rárá. Mi ò ní fẹ iṣu. Mi ò dẹ̀ mọ ìdí àmọ́ mi ò nífẹẹ.

Rárá o, mi ò ní orúkọ ìna gíjé. Àmó àwọn ọ̀rẹ́ mi, púpọ̀ nínú wọn ni wọ́n ní orúkọ ìna gíjé. Àmọ́ èmi ò ní, ni ìjẹ́sí mọ̀dí tí mi sí ní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jìyàn lọ́pọ̀lọpọ̀ nítorí wòórónúkáalùkù ló ní bí ó ṣe rí nǹkan sí. Tí ń bá rí nǹkan bá kan tẹ́lẹ̀, mi ò ṣe ìwú síbẹ̀. Bẹ́ẹ̀ mi máa gbìyànju láti jẹ́ kó rí bí mo ṣe rí nǹkan yẹn.

Omi ni, omi ní ohun mumu tí mo fẹ́ràn jù. Mo máa ń mu omi gan ni. Àtàárọ̀ tí bá ti jí, kílẹ̀ tó ṣú, mo lè mu omi tó lítà mẹ́wàá. Torí pé mo jẹ́ ǹikan tó máa ń laa gùn gan. Òungbẹ de maá ń tete gbẹ mí, so nitori ẹ́, mo máa ń mu omi lórí kòrè.

Mi ò kí ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, àmọ́ oṣooṣù ni mo máa ń ní ìpàdé, oṣooṣù ni mo máa ń ní ìpàdé. Ìpàdé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kò bá mi lára, mo rárá rárá ni, mi ò fẹ́ràn rárá rárá torí iṣẹ́ tí mò ń ṣe, ìdí náà ni máa ń jẹ́ fún mi.

Orin 2Face Africa queen, mo fẹ́ràn jù. Mo fẹ́ràn orin e lọ́pọ̀lọpọ̀, orin náà ti pẹ́ kí ó ṣọrinn tuntun. Àmọ́ gbogbo ìgbà tí bá gbọ́, ínu mi máa ń dùn ni torí ó fi ìjìnlẹ̀ àti àṣà wa ní Áfríkà òfin kan.

Àpò mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà ní gbogbo ìgbà. Kò sí ibi tí bá wà, inú àpò mi ló máa ń wà, tí mo bá jáde o, nígbà tí bá ń ṣeré o, tí bá ń wọkọ̀ o, tí bá ń rìnrìnàjò o, inú àpò mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà nígbà gbogbo. Nítorí pé, àpò mi máa ń dá mi lójú pe kó lè sọnù.

Rárá mi ò kí ń wọ, nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gba irú ẹ. Tó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe ó fàyè gba irú ẹ ni, mi ò bá máa wọ. Àmọ́ iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gba irú ẹ nítorí ẹ ni mí ò ṣe lè wọ.

O ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn fò, ó ti máa tó ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tí mo kẹ́yìn fò gbẹ̀yìn. Tori mi ò ní ibi tí mò ń lọ lọ́wọ́lọ́wọ́, àmọ́ tí ibi tí n máa fẹ́ lọ bá ti yọ, mo máa fò.

Rárá mi ò gún rí àmọ́ ó máa wùnmí gún. Mi ò gún rí, mi i dè mọ bó ṣe ń gún. Àmọ́ tí bá rí ẹni tí ó máa kọ́ mi bó ṣe ń gún, mi máa gún. Màá de mọ̀ pé mo máa gún dáadáa.

Àmì ìràwọ̀ mi ni Libra. Ó jẹ́ àmì ìràwọ̀ tó ṣe tó, tó dáa jù ní gbogbo àmì ìràwọ̀ torí pé ìṣòòru ni àmì náà represent.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Adémọ́lá. Ọmọ tí wọ́n dé mọ́ ọlá ni orúkọ mi. Àmọ́ ntìrí ọlá náà, àmọ́ mo mọ̀ pé ọlá náà bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí orúkọ ni ń ṣe ro ni orúkọ mi sì máa ro mí.

Rárá, mi ò kí ń pàdé rẹ. Mi ò kí ń pàdé rẹ, rárá rárá rárá rárá rárá rárá rárá rárá ni mi ò kí ń pàdé rẹ o. Àmọ́ isé sè bèrè ni ká se máa wò na.

À bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ gan an ni, àmọ́ oní ibi tí ojú lásán lè rí ìràwọ̀ dé. Láì lo irinṣẹ́ tó fi ń wo dáadáa ni ibi tó jù yàn lè rí dé, àmọ́ ibí tó di mi rí dé náà, mo máa ń wò, mo fẹ́ràn kí mo máa wo lálalẹ́, mo máa ń wò.

Ọwọ́ tó bá gbé wá fún mi, náà ni máa gbé padà fún wọn. Tó bá gbe ọwọ́ gidi wá fún mi, ọwọ́ ọ̀rẹ́ àti ọwọ́ òótọ́, n gbé padà fún wọn. Àmọ́ tó bá di orí kejì náà lọ gbé wá, wá bá mi lọ́ ń bẹ. Àmọ́ emì náà ẹ̀yàn jẹ́jẹ́ ni mí, tó bá fi iyọ̀ mi si, ìbẹ̀ ló ń dómi si.

Ìṣẹ́jú ọgbọ̀n ni, ìṣẹ́jú ọgbọ̀n ni àmọ́ ó yẹ kó jẹ́ wákàtí kan. Àmọ́ wọn kìí ń fún wa ní wákàtí kan. Ìṣẹ́jú ọgbọ̀n la máa ń fún wa ní oúnjẹ ìsinmi ọ̀sán. Bàbá Jẹ́sí jẹun tán, a mọ pàdá sẹ́nu iṣẹ́ ni.

Gbogbo ǹkan tí bá rí ní máa ń jẹ lówurọ̀. Ijọ́ ìrẹsì, ijọ́ bogàn, ijọ́ gààrí, ǹkan tí bá rí ni. Mi ò ní ǹkankan pàtó tí máa ń jẹ lóru rọ̀. Ǹkan tí bá wà ni, ó dẹ̀ ṣí jẹ́ ògì náà ni màá rí tí màá mú pẹ̀lú ákàrà.

Bẹ́ẹ̀ni, màá ra nnkan lórekóore lórí Íńtánẹ́ẹ̀tì. Bí i tẹlifísàn tí mò ń lò, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà wọ́n sì bá mi gbé wálé, àtàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní ilé mi. Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà, wọ́n dẹ̀ bá mi gbé wálé.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi lórè kóòrè, ó sì máa ń dùn láti gùn àmọ́ ó máa ń ṣeni níbẹ̀rú nígbà mí. Tí ọkọ̀ ojú omi bá takú s'áàrin omi, ọkọ̀ yẹn a máa ṣe gìgìgìgìgìgì ni. Nítorí omi jẹ́ nǹkan tó ń já mi láyálé kankan.

O ti pẹ́, o ti ṣe bí ọ̀sẹ̀ méjì tí mo ti ṣe gbẹ̀yìn, ọ̀sẹ̀ méjì mo ti ṣe, torí kó i ṣe ǹkan tí mo máa ń ṣe ní oorekoore ekookan mi n dẹ̀ tun mo igbà tí máa tún ṣe lẹ́yìn ohun tí mo ṣe ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí.

Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni màá ń se imọ́tótó ilé mi, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni. Àmọ́ tí ààyè bá gbà, mi ò bá ṣe ju bẹ́ẹ̀ lọ. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni màá ń ṣe, ẹ̀ẹ̀kan nu ọ̀sẹ̀ ni màá ń ṣe.

À, mi ò kí ń ka iye wákàtí tí mo fi máa ń wo, àmọ́, mi máa ń wo lóore kóòré, àmọ́ mi ò hún, mi ò kí ń ka iye wákàtí gan gan gan gan tí mo fi máa ń wo, but àmọ́ ojoojúmọ́ máa ń wò ó.

Ah! Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa pín. Torí ìfẹ́ ni a òòyàn máa ń fi bá èèyàn jẹun. Tó bá rí àwọn tó fẹ́ bá ẹ jẹ oúnjẹ, ìfẹ́ ni. Nítorí ìfẹ́ ni. Ìfẹ́ tó wà ló jẹ́ kó máa bá ẹ pín oúnjẹ rẹ jẹ. So bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi jẹ.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ rí dáadáa. Dáadáa, Àgọ́ jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ lóòrèkóòrè. Nítorí pé mo ní ẹbí níbẹ̀ tí mo máa ń yọ ju sí wọn lẹ ko kan.

Mi ò kín, mi ò ní ago pa tó ti máa ń jí, ìgbà tí bá ji ni mo jí, bẹ́ẹ̀ dekere mi ni ago pató ti máa ń sùn, ìgbà tí bá sùn ni mo sùn, àmọ́ torí iṣẹ́ tí mo ń ṣe, mo máa ń sùn mi n tete sùn, mo ti máa n pẹ́, ki n to jí.

Igbeyẹ̀wo ẹ̀ dá, ó sì dàn mánrán torí iṣẹ́, iṣẹ́ tí mo n ń ṣe, iṣẹ́ tó nílò agbára ni àti àkókò. Eeyan o kìí kanjú ṣe.

Ó ti ṣe díẹ̀ tí mo ti ní alà bùrúkú, ó ti ṣe díẹ̀ á ti tó bí ọdún kan sẹ́yìn tí mo ti ní alà bùrúkú. Àlá náà sì jẹ́ nǹkan tó ja mí láya gan an, amọ á ti gbà yẹn, mi ò ní alàbùrúkú kankan mọ́.

Gbogbo ojúmọ́ ni máa ń lọ sí ọjà, ojoojúmọ́ ni máa ń lọ s'ọjà torí iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ oúnjẹ ni. Kì í sì ìjọ́ tí mi ò ní lọ sí ọjà. Àfi ìjọ́ tí ì bá lọ ibi iṣẹ́ nìkan ni mi ò ní lọ s'ọjà.

Rárá mi ò fẹ́ràn rẹ̀, mi ò fẹ́ràn rẹ̀ àmọ́ tó bẹ́ kí mi fẹ́ràn rẹ̀ ni mi ò bá máa lo. Àmọ́ mi ò fẹ́ràn láti máa lo, mi ò sì mọ̀ dí tí mò ṣe fẹ́ràn rẹ̀. Èmi mọ àwọn ènìyàn tó jẹ́ kó wọ́n fẹ́ràn ẹ̀ gan an, àmọ́ èmí mi ò fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí pé ó máa ń mú nkan ní rọrùn, máa ń ṣe, máa ń ṣe ra irọrùn fún yàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ dáadáa àti máa lò ó. Nigbà mií, ì ṣe sí èèyàn kò kí n dá, èèyàn sì máa ń lo láti rẹ́rìn-ín, tí ẹeyan bá le rerin-in lóorekoórè ó dáa fún ara.

Èyí tí ò ní gbóná jù, to máa gbóná fẹ́ẹ́rẹ́fẹ́, fẹ́ẹ́rẹ́fẹ́ ni mo fẹ́ran ninu yàrá mi. Nítorí pé ó da fún, fún àdúgbò tí kò bá pọ̀ jù.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ọ̀hun ni agbá, àgbá bọ́ọ̀lù ẹsẹ̀, football. Òhun ni mo fẹ́ràn jù tí n bà n wò, inu mi màá n dùn, ó máa ń fún mi ní ìdùnnú láti wò àga tí club mi bá play.

Ìsinmi àti oúnjẹ gidi nígbà tó bá yẹ kí n jẹ, àti exercise lẹ́ẹ̀kan kan náà, gbogbo ẹ̀ ni máa ń ṣe papọ̀, mó fi máa ń tọ́jú ara mi.

Mo máa ń tan àmọ́ kó n ṣe gbogbo ìgbà. Ǹkankan ni mo ṣe gbogbo ìgbà àmọ́ mo máa ń tan lórí fóònù mi, ṣùgbọ́n kò nṣe ǹkan tí máa ń tan lóore kóòrè. Ekookan ni mo máa ń tan.

Rárá mi ò wọ glass rí, mi ò wọ̀ rí. Nítorí pé mo máa ń jẹ carrot lọ́pọ̀lọpọ̀ láti kékeré, tí ojú mi dá ṣáká. Mi ò wọ glass, mi ò wọ glass rí, mi ò wọ̀. Rárá.

Ẹ̀ léèyí ní ṣe lórí nǹkan tí n bá fẹ́ rà. Tó bá jẹ́ pé nǹkan tí mo fẹ́ rà, nǹkan tí mo lè rí ní àdúgbò ni, màá rà ládùúgbò. Àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí mo fẹ́ rà, nǹkan tí mi ò lè rí ládùúgbò tí o jẹ́ pé mo láti dé ọjà àbí ibi tí wọ́n ti ń ta gan gan, màá lọ síbẹ̀, màá lọ rà.

Gbogbo àwọn oníbàárà ló ní nọ́mbà fóònù mi lọ́wọ́, wọ́n ní aago mi lọ́wọ́. Tí wọ́n bá ní ero kankan, wọ́n á pè mí, wọ́n á sọ fún mi. Àbí kan wá bá mi fúnra ara wọn, kan sọ fún mi lójukorojú èyí tó bá wù wọ́n ní méjèèjì.

À mó fẹ́ràn iṣẹ́ ìta gbangba dáadáa. Iṣẹ́ tí mò ń ṣe gan iṣẹ́ ìta gbangba ni. Iṣẹ́ ìta gbangba ó da lọ́pọ̀lọpọ̀ nítorí pé kò sí àṣepamọ́. Gbogbo yàn ló máa ní ǹkan tí yàn ṣe. Ó jẹ́ tun máa jẹ́ kí wọ́n fẹ́ràn ìṣẹ́ tó ń ṣe síi.

Oṣù October ni a bi mi, oṣù tí oku méjì kọdún parí ni a bi mi. Oṣù October ni oṣù ńlá dẹ ni oṣù yẹn, oṣù gidi, oṣù tó n bí àwọn ẹyàn jàǹkàn jàǹkàn.

Mi ò kí ń ka ìgbà mélòó tí màá wo ojú àworan loojojumọ̀, àmọ́ mo máa wo ojú àworan loojojumọ̀ lóòrèkóòrè, lóòrèkóòrè. Mi ò mọ̀, àìmọ́ kò lọ́ ǹ kà. Ìgbà tí màá wò kò ní òǹkà rárá. Torí gbogbo ǹkan tí mò ń ṣe, ojú àwòrán náà ni mo ti máa ń ṣe gbogbo ẹ́.

Bí ó bá ṣe wà ni, bó bá ṣe wà ni máa ṣe ṣe. Tó bá, bó bá ṣe wá sí mi lọ́kàn ni, mi ò ní ọ̀nà kan pàtó tí mò ṣì máa ń ṣe. Ọ̀nà kan náà tó bá wá sí mi lọ́kàn tí ń bà fẹ́ ṣe, ọ̀nà yen náà ni màá gbà tí màá fi ṣe.

Oúnjẹ tí mo mọ̀ báyìí ṣe dáadáa, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ àti ìrẹsì, àti ẹ̀wà, àti dòdò, àti ọkà, àti gààrí, àti láfún, àti ọbẹ̀ oríṣiríṣi gbogbo ẹ ni mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Nítorí pé àwọn àgbà, ọmọ àgbà ni mí, àwọn àgbà ni mo bá dàgbà, wọ́n sì kọ́ mi bí wọ́n ṣe ń dáná.

Mo ti sunkún láàárọ̀ yìí. Mo máa n sunkún dáadáa lóòrèkóòrè. Àmọ́ mi kì í sunkún níbi tí ẹni kankan ti máa rí mi. Màá bọ́ sí kọ́rọ̀ yàrá mi, màá sun ekún bá mú, màá sún dáadáa, ti mo ba ti sutọ̀ń tá ara mi bá ti wá lẹ̀, ẹ̀hẹh máa bọ́ síta padà. Màá le jùbọ́ta.

Máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ẹ̀rín, kí n ba lè fìfà wọ́n mọ́ra torí oníbàárà gbogbo gbà, ǹnkan tó bá so ló máa ń correct, ló máa ń right. Ntorí ẹ́, tí ẹ̀rín, tẹ̀rín, tayọ̀tayọ̀ mo fi máa ń bá wọn sọ̀rọ̀.

Mo maa n lọ s'ọ́jà lọ ra àmọ́, tó bá jẹ́ pé nǹkan tí mo fẹ́ lò, mo máa ríra l'ádugbò. Màá yára ra lati ra l'ádugbò torí ọjà jinà, o tun máa náni lówó a tu n náni ní irinṣẹ́ láti lọ síbẹ̀.

Rárá, mi ò ní káàdì ìṣe. Káàdì ìṣe tí mo ṣe gbẹ̀yìn, ẹni tó bá mi ṣe kò ṣe dáadáa. Ó ṣe, óóó, nọ́mbà tó fi sí, nọ́mbà ọ̀tọ̀ ni kò ṣe nọ́mbà mi ló fi sí. Mi ò dẹ̀lé fún oníbàárà ní nọ́mbà onínọ́mbà.

Rárá o, mi ò mọ bíwọn gùn kẹ̀kẹ́ o. Mi mò ń gùn, mo ṣeé mo gbìyàn láti kọ́ bọ́nsé gùn ní kékeré àmọ́ kẹ̀kẹ́ náà mo kàn ṣubú lórí rẹ̀ ni, a ti gba yẹn, ló ti kúrò l'ọkàn mi, títí di ìsinmi mi ò mọ bọ́nsé gùn kẹ̀kẹ́.

Rárá mi ò ní àwòrán lára, mi ò ní, àmọ́ mi ò ní pẹ́ ní àmọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní, mi ò ní rárá, àmọ́ mi o rò pé nǹkan tó ṣe pàtàkì ni.

Ti bá sí, máa ń bọ́ ojú mi ni. Nítorí tí ǹ bá bọ́ ojú mi, màá máa sí lọ́ ni. Ti máa sí ǹ kan tó máa tó máa sí mi ni, máa sí mi, màá máa sí mi. Torí lo fa kí n máa bọ́ ojú mi. Ǹkan tó fà ní ẹ̀.

Woleti mi káàdì o wá ń bẹ, ID kadi wá ń bẹ, owó díẹ̀ wá ń bẹ, kọ́kọ́rọ́ wá ń bẹ, ki lo tun wa nbe. Nǹkan tó wá ń bẹ nìkan naa ni yen.

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ ó n ṣe pàtàkì náà. Àmọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀, àrọ́bá ò láyọ̀lé. Tí ǹkankan ò bá yọ̀n ń bẹ̀, ǹkankan á kán. Torí ẹni kò ṣe láyọ̀lé púpọ̀. Àmọ́ ǹkan tó da ni ó máa ń mú ni mọ ìṣe àtàṣà.

Mi ò ṣe yoga rí, mi mọ bó ṣe ń ṣe, àmọ́ mo ti gbiyanju rẹ̀ lẹ́ẹ̀kan rí, kò bá mi lára mú. Mi ò mọ ṣe, mi ò ṣe yoga. Rárá, rárá, rárá, mi ò ṣe.

Ráráá, mi ò béèrè eeyan lọ́wọ́. Ọlọ́wọ́ rí. Àmọ́ tí bá ní ìlò, tí bá nílò ìrànwọ́, mo lè bèèrè. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò bèèrè rí. Àmọ́ tí bá ní lò iranlọwọ o, mo lè bèèrè o.

Oríṣiríṣi ni mò ń lò, oríṣiríṣi. Oòo, mò ń lò Joy, mò ń lò Premier. Oóó o di, ó nílò láti ṣe pẹ̀lú bí, bí ojú ọ̀run ṣe rí.

Rárá o, mi ò mọ bá tí n fọn. Mi ò mọ, mi ò mọ bá tí n fọn. Amo bi n bá rí ẹni tó bá kọ́ mi, màá mọ ṣé. Torí mọ jẹ́ eǹikan tó jẹ́ pé mo máa ń tètè mọ bọ ṣẹ ṣe ǹkan tó bá kọ́ mi. Ti bá rí ẹni tó bá kọ́ mi, màá mọ ṣé dáadáa.

Àwọn èrò mí ní pé kí gbogbo iṣẹ́ ọjọ́ iwájú kó máa lọ pàṣè pàṣè, kó má sì dáná, kó má sì ìdádúró, kó gan máa lọ lóòrèkóòrè, kí n máa ní alábárà ko máa pọ̀ sí, oníbàárà tó máa pọ̀ sí, kó má pọ̀ sí lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, ilé ní abọ́ oko. Tẹ fun, ó ti pan dandan kí eyan di ọjà abọ́ láti oko, ìyẹn ni wọ́n máa fún mọ̀ pé bẹ́ẹ̀ ni ó lọ sínú oko lootọ.

Rárá o, kò fọ́ mi o. Kò fọ́ mi, kò fọ́ mi rí. Rárá, rárá, rárá. Àtigbà tí mo ti gbọ́njú títí dí ǹsìn, kò fọ́ mi rí o. Àmọ́ boya lọ́jọ́ iwáju o, mi n gbàdúrà kò fọ́ mi náà, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò fọ́ mi.

Ẹẹ̀ méjì lójúmọ́ ni máa ń fọ eyín. Láàárọ̀ àti lálẹ́. Máa ń fọ eyín láàárọ̀ tí bá ti jí, kí n tó jẹ oúnjẹ àárọ̀. Máa fọ eyín lálẹ́ náà kí n tó sùn. Lẹ́yìn tí bá jẹ oúnjẹ alẹ́ tán kí n tó sùn, màá tún fọ eyín. Ẹ̀ méjì lójúmọ́ ni.

Irú orin ti mo fẹ́ràn láti máa gbọ́ ni láti ṣe pẹ̀lú, pẹ̀lú bí ara ti ń ṣe mi ni àkókò náà. Tí ó bá jẹ́ pé àsìkò iṣẹ́ ni, orin tí máa gbọ́ ni orin hip hop. Àmọ́ tó bá jẹ́ àsìkò ìsinmi ni, orin tí mo máa gbọ́ ni blues.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Ó ti pẹ́, aá ti le lọ́dún mẹ́rin márùn-ún sẹ́yìn tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Torí gbogbo ǹkan ti máa ń kà níìsín, gbogbo e lò ti wà ní online. So mi ò kí ń lọ sí ilé ìkàwé mọ́

Bẹ́ẹ̀ni, máa ṣe ìtọ́jú àwọn ọjà tori ò ṣe pàtàkì kí èèyàn ṣètọ́jú ọjà. Ọjà tí wọ́n bá mọ́tótó, tí wọ́n bá ṣe pá, tí wọ́n bá ṣètọ́jú ẹ̀ kò ní dùn ri lojú, kò ní dùn wò, oníbàárà gan-an ò ní padà wá mọ́. Torí kọ́ tó ṣe dandan láti ṣe ni, ọjà máa ṣé.

Rárá mi ò kí ń lò ó, mi ò ní ìfẹ́ sí láti máa lò ó, mi ò kí ń lò ó rárá, rárá, rárá, rárá, àmọ́ tí máa nílò ẹ, mo ṣi lè lò ó. Mi ò kí ń lò rárá, rárá, rárá.

Àṣà kayo kayo ni a máa ń ṣe, àṣà kayo kayo àti ojúde ọba ni àṣà tí a máa ń ṣe, tí ọba máa wà tí gbogbo àwọn ìjòyè àtàràlù wọn ló máa máa kí ọba.

Bẹ́ẹ̀ni, ènìyàn tó máa ń ṣe ètò ǹkan ni mo jẹ́. Nítorí ètò ṣíṣe ó ṣe pàtàkì nínú ohun kí ohun tí èèyàn bá fẹ́ ṣe, ètò ṣíṣe ó ṣe pàtàkì nínú ẹ̀. Mo ti fẹ́ sọ pé òun ló ṣe pàtàkì jù.

Àwọn ojú òpó ayélujára Olúwa, mi ò mọ, mi ò mọ, mi ò mọ àmọ́ mo máa ṣe ìwádìí rẹ̀. Mo máa lọ ṣe ìwádìí rẹ̀ kí ń bá lè fi mọ̀. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò mọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn tẹ́lẹ̀ nígbà tí mo ṣì ní ayé. Àmọ́ nísìíní kò sá yẹ fún yẹn mọ́. Àmọ́ tí bá jẹ́ lẹ́tà pàtàkì ni o, mo sì lè wá ayé láti ṣe. Àmọ́ bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn dáadáa.

Rárá o, mi ò kí ń mu ògùn lójoojúmọ́. Mi ò nífẹ́ sí kí eeyan máa mu ògùn lójoojúmọ́. Ko ṣe nnkan tó da fún ara, torí pé ògùn tó bá pọ̀ jù lára, ó máa ń ṣe ara ní jàmbá. Nítorínà, mi ò kí ń mu ògùn lójoojúmọ́.

Máa wọ fìlà dáadáa. Fìlà jẹ́ nǹkan tí mo fẹ́ran láti máa wọ nítorí oòrùn, tí oòrùn bá pọ̀, màá fẹ́ran kí màá wọ fìlà. Fìlà náà lè ti di nǹkan ẹ̀ṣọ́ wáì máa jẹ́ kí ara dùn ún wò.

Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa, àmọ́ writing mi ò finè, kò dùn ún wò àmọ́ mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa, dáadáa. Mo ṣe kọ́, ìkọ̀wé náà niyẹ̀n pe lọ́wọ́. Mo dẹ máa ń fẹ́ràn ẹ tí nbá kọ, tí nbá kọ̀wé pe lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo mọ bóli wọn ṣe ń ṣe. Òníkálùkù lóyè kí ó mọ bi wọn ṣe ń ṣe, nítorí nnkan tó ṣe pàtàkì ni. Nǹkan tó ṣe pàtàkì fún èèyàn láti mọ ṣe ni. Mo dẹ̀ mọ bi wọn ṣe ń ṣe.

Maa n lo fóònù mi lóorekóóre, ojoojúmọ́, óòrèkóórè, ìgbà kugbà, àsìkò sí àsìkò. Màá n lo fóònù mi àárọ̀, lọ́sàn, lálẹ́, kódà lóru. Mo maa n lo ojoojúmọ́ dẹ̀ síni.

Òwúrọ̀ lọjọ́ ẹni ma ríre, ẹni ma ríre, a ṣèba òwúrọ̀. Òwúrọ̀ ni mo fẹ́ràn jù torí òwúrọ̀ ọjọ́ kọjọ́ ó yàtọ̀ síra wọn.

Ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀ àmọ́ ká sì máa wò bí a máa ṣe ńkan tuntun. A máa kọ ńkan tuntun ní èní àmọ́ ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀. Ó ti, ó ti, ó ti ṣe gbà díẹ̀, mo ti ṣe.

Mo máa ń mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ijọ́ tí màá nílò láti mú. A má ń kọn ṣẹ gbogbo ìgbà, torí pé kò sí bí ìkan náà ṣe máa dà tó, tó bá ti ń pọ̀ jù kò tíì dà mọ́.

Ìbòsẹ̀ tí, tí kò! Ti ko ní ìdè lẹ́yìn, tí atẹ́gùn de máa fẹ́ sí mi lẹ́sẹ̀ tí kò le ju. Iru nkan tí mo fẹ́ràn láti máa wọ̀ níyẹn. Mi ò fẹ́ràn ìbòsẹ̀ tó bá le.

Èmi máa ń wọ̀ lẹ́ẹ̀kan kan, àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń wọ̀. Ẹ̀ẹ̀kan kọ́ ni máa ń wọ̀, ẹ̀ẹ̀kan kọ́ ni ó ti nílò bó ṣe lórí ibi tí mò ń lọ àbí nǹkan tí mò ń ṣe. Àmọ́, ojoojúmọ́, ojoojúmọ́ ìgbàkígbà kọ́ ni máa ń wọ̀.

Rárá, mi ò kí na ara mi o. Rárá, rárá, rárá, rárá mi. Mi mọ ìdí táwọn èèyàn fi máa ń ṣe, àmọ́ èmi, mi ò ṣe rí, mi ò kí ń na ara mi.

Rárá, mi ò kí ń wọ̀ o. Mi ò kí ń wọ̀ rárá, rárá, rárá, rárá, rárá, rárá. Mi ò kí ń wọ ìborùn ọkùnrin, mi ò kí ń wọ ìborùn obìnrin ló máa ń wọ̀. Ọkùnrin sí ní mi, fìlà ni máa ń wọ̀. Mi ò kí ń wọ ìbọn.

Bẹ́ẹ̀ ni, máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Daadaa daadaa ǹkan oríṣiríṣi máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì ó sì máa ń ṣe ànfààní fún èèyàn. Ọ̀fẹ́ ni Íńtánẹ́ẹ̀tì, ọ̀fẹ́ dẹ́ẹ̀rẹ̀ kí ó máa kọ ǹkan.

Mo, rárá o. Èmi máa ń jẹ ẹran. Mo jẹ́ ẹni tó fẹ́ràn ẹran. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ lórèkórè, àgàgà ẹran èdìyẹ àti ẹran tòlótòló, mo máa ń jẹ dáadáa.

Tea ni mo fẹ́ràn. Mo fẹ́ràn tea. Àmọ́ coffee náà máa ń dùn. Ṣùgbọ́n tea ni èmi fẹ́ràn láti máa mu. Ìgbà mí tí mo máa mu tea mi ò ní fi milk. Mi ò ní fi adùn síi. Màá kan mu n lásán bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ máa ń tẹ́ mi lọ́run.

Mi máa ń jókòó, màá ronú, màá ronú àròjinlè, màá ro ṣọtùn, màá ro ṣóṣi, màá ro nǹkan tó n wánlẹ̀, máṣe wa wáa ro nǹkan tí a lè fi ṣe láti ṣe nǹkan tó wánlẹ̀ láti jẹ́ kó tun tóbi síi.

Mo mọ bọ́ ṣe ń ka àwọn ìlẹ́ dáadáa, àmọ́ kò ṣe gbogbo gbogbo ẹni mo ń ka ni mo mọ̀ ọ́ kà. Àmọ́ èyí tó pọ̀ jù ńbẹ, èyí tó ṣe pàtàkì jù ńbẹ, mo mọ bọ́ ṣe ń ka.

Mi ò kí ń sáré o, àmọ́ má má má sáré tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni a mọ nísìí. Mi ò kí ń sáré mọ́. A mi ń sáré mọ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo maa ń sáré, a mọ nísìí. O ti kúrò lára báyìí.

Mo ní irùngbọ̀n, àmọ́ kò pọ̀ bí mo ṣe fẹ́ kó ṣe pọ̀ sí. Àmọ́ mo ní irùngbọ̀n, irùngbọ̀n mi sì kún, àmọ́ kò gùn bí mo ṣe fẹ́ kó ṣe gùn sí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo ti lò fún kí ó gùn sí bẹ́ẹ̀ lọ, koju bẹ́ẹ̀ lọ àmọ́ kò gùn, but ó kún.

Ẹ̀ẹ̀kan ni ọ̀sẹ̀ ni màá fọ̀. Ẹ̀mí kọ́ ni mo ní ọkọ̀ àmọ́ èmi ni màá lò ó. So ẹẹ̀kan ni ọ̀sẹ̀ ni màá fọ̀. Àmọ́ tó bá dé tí o, mo lè fọ júbẹ̀ lọ. Mo lè fọ júbẹ̀ lọ tó bá dé tí.

Bẹ́ẹ̀ni, mo máa bá a tí ń yàwòrán, àmọ́ mi ò ṣe, mi ò yàwòrán fún owó rí. Àmọ́ mo, mo bá ṣe ń yàwòrán dáadáa, dáadáa, mo yà. Mo máa ń yàwòrán fún gbogbo ọmọ ọ̀rẹ́ mi, èmi ni máa ń yà fún gbogbo wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ dáadáa. Oúnjẹ tó bá ní ewé nínú mo máa ń jẹ dáadáa torí pé ó dáa fún ara. Iru awọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ó dáa fún ara kí eyan máa jẹ irú ẹ lórè kórè ó dáa fún ara dáadáa.

Rárá, mi ò ní ọkọ̀ tèmi. Àmọ́ mo ní ọkọ̀ tí mo máa ń lò. Èmi kọ́ ni mo ní. Àmọ́ tí mo bá ní dì láti, tí máa nílò ọkọ̀, mo lè gbé kí n lò. Ṣùgbọ́n mi ò ní ọkọ̀ tèmi gangan fúnra mi. Èmi ò tí ì ní báyìí.

Máa ń ṣiṣẹ́ ojo ọ di ìṣe mi lọ́wọ́, tímbá sì wà nílé, mo lè máa sùn àbí kí máa tẹ fọ́ọ̀nù mi. Àmọ́ to bá jẹ́ ibí iṣẹ́ ni mo wà ní ojo òdì ìṣe lọ́wọ́

Mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí ó gba ìdọ̀tí ni. Sọ lọòrèkóòrè ni mo máa ń fọ ọwọ́ mi. Mi ò le ká iye ìgbà tí máa ń fọ ọwọ́ mi lójoojumo. Ọwọ́ mi máa ń fọ lóòrèkóòrè.

Ìgbà mí mo di jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́wàá, ìgbà mí ago mọ́kànlá, ìgbà mí ago méjìlá, má jẹ oúnjẹ alẹ́ torí pé iṣẹ́ tí mò ń ṣe ni máa ṣiṣẹ́ mọ́jú ni ìgbà tí màá ráyè díẹ̀ ni màá saré lọ jẹ oúnjẹ alẹ́

Rárá, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mi ò kí ń se é. Àwọn tó wọ́n ṣe yẹn ọ̀tọ̀ ni ìta wọn máa ń wà. À mó, èmí fún ara mi, mi ò kí n se é. Àmọ́, tí mo bá nílò láti ṣe, màá ṣé.

Mo ti lọ sóde dáadáa, dáadáa láyé ìgbà tí ò ló òhún kà. Mo ti lọ sóde dáadáa, mi ò lè ka ìgbà mélòó tí mo ti lọ sóde Màá n lọ dáadáa.

Mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Tí o bá sì jẹ́ nǹkan tí kò lè bàjẹ́ lẹ́yìn tí wón bá lòó tán, mo máa ń ṣe àtúnlo ẹ̀ dáadáa lóòrèkóòrè. Àmọ́ tí ó bá jẹ́ nǹkan tí ò máa bàjẹ́ tí ẹeyan ò bá lòó tán ni, mi ò ní ṣe àtúnlo ẹ̀ rárárárárárá ni.

Ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni, tí oníbàárà àbí tí alábàárà ò bá wá, tí nǹkan tí a dẹ̀ ti ṣe ò tí wá lẹ̀, ó máa ń fún mi ní ìtara, ó máa ń ká mi lára. Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ nìyẹn.

Aṣórómagbesì rédíò oun ni máa ń gbọ́ tí nbá wa nínú ọkọ̀, tí máa gbọ́ ìròhìn àgbáyé náà, tí nba wa ninú ọkọ̀ kí bá lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àti ní agbègbè mi. Ìgbà mii de kẹre orin ni máa ń gbọ́.

Àràárọ̀ mo máa ń fọ aṣọ, àárọ̀ torí ìgbà tí báa ń ní ayé, ayé nìkan náà nìyẹn. Ọ̀sán àti ìrọ̀lẹ́, àtalẹ̀ kò kì ń sáyè. Àárọ̀ ni àsìkò tí máa ń fọṣọ, tí máa dẹ̀ fọ̀ ọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, etí mi dára lọ́pọ̀lọpọ̀. Ó dùn wò, o ṣé èrí etí mi dára? Àmọ́ mi ò lu kò sì wò ní etí mi. Àmọ́ etí mi dára, ó fi máa ń gbọ́ràn dáadáa.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní iléyá. Iléyá jẹ́ àjọ̀dún kan tí mo fẹ́ràn nítorí pé ó máa ń jẹ́ kí gbogbo ẹbí, gbogbo ará àti ibi tó jìn àti tó wà nítòsí, gbogbo wọn máa wá papọ̀ láti jọ ṣé.

Bẹ́ẹ̀ ni, mo máa, mo máa pa pamọ́, mo máa ń pa pamọ́ dáadáa, mo máa ń tọ́jú ẹ̀, tó rì mo sì máa lò ó ní ọjọ́ iwájú, mo ṣẹ́ kí ń máa tọ́jú ẹ̀. Àmọ́ ẹyii ti o bá wúlò fún mi, mi ò kí ń tọ́jú ẹ̀

Mo má ń jẹ àmọ̀ mi ò nífẹ̀sí púpọ̀ torí tí bá jẹ gum jù eyín má ń kàn mi ni ìdẹ̀ fi fẹ́ràn kí eyín má a ń kàn mi ẹ̀kankan ni má jẹ gum gbogbo ìgbà kọ́ni má jẹ.

Ojú mi dára, ojú mi ti dá ṣáká. Ojú mi dára, ojú mi dá ṣáká mi o lógo. Ojú mi wà ó pé bo ṣe yẹ kó jù ṣe wà. Ojú mi dára dáadáa lọ́pọ̀lọpọ̀

Tí mo fẹ́ran lọ ju nani ibi iṣẹ́ àti ilé mi. Ibi méjì tí ọkan mi máa ń balẹ̀ láti lọ nìyẹn. Ilé àti ibi iṣẹ́. Ibi méjì tí ọkan mi máa ń bale láti lọ ní orekoore nìyẹn.

Yàrá mi ni mó fèrán jú nínú ilé, tórí ibẹ ni mó sí máa n ro, ronú, máa ro nkó tí mó fè sé àti tí mó o fè sé, nkó tí mó féràn àti tí mó o féràn, ibi tí mó fè lò àti ibi tí mó o fè lò.

Rárá, mi ò ní. Àmọ́ tí bá nílò rẹ̀, mo máa ní. Àmọ́ nísìí, mi ò nílò rẹ̀. Nítorí ẹ̀ ni mi ò ṣe ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ lọ́jọ́ iwájú tí bá nílò rẹ̀, mo máa ní.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ààyè ìkọ̀kọ̀ mi. Nítorí náà, mi ò kí ń fi gbogbo ǹkan mi sí orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan tí mo rò pé mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa mi ni máa fi sórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá o, mi ò ní, mi ò kí ń ṣe ẹnìkan tó fẹ́ràn láti máa lọ sí ilé ìdárayá. Rárá, rárá àmọ́ tí máa ma lọ mi ò kí ń fi orúkọ mi lẹ́ síbẹ̀

Mo mọ̀ púpọ̀ nínú wọn dáadáa, àmọ́ gbogbo wọn kọ́ ni mo mọ̀. Ọ̀pọ̀ mo mọ̀ púpọ̀ nínú wọn dáadáa, ìgbà tí wọ́n máa ń rí lóore kóòrè, mo mọ̀ wọ́n dáadáa, wọ́n sì mọ̀ mi dáadáa. Ìbáṣepọ̀ wa dẹ̀ dánmọ́rán. Tí bá rí èèyàn tuntun ní àdúgbò mi, màá lọ bá pé, "báwo ni kí lórúkọ ẹ̀? A máa fi mọra wa."

Arọ kùtùkùtù tí bá jí, tí bá pẹ́sùn tí bá wá jí làárọ̀ ni màá n fa nítorí pé ara mi ò ì tí ji í tán. Ǹkan tó máa n fà ni yen, arọ kùtùkùtù ni màá n fà.

Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, bóyá tí ǹ bá sùn dáadáa àbí tí bá ṣíṣe àṣekara tí mí dẹ̀ gba ìsinmi, orí máa ń fọ́ mi. Àmọ́ kó ṣe gbogbo ìgbà ni orí máa ń fọ́ mi, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni.

Tí n bá ti lajú mi, màá dìde, màá ṣí ṣàdúrà, màá dúpe lọ́wọ́ eledumare tó jí mi láyo àtàlaafia, màá wá mo mi, lẹ́yìn tí màá mo mi tán, nǹkan tó bá kú tí mo fẹ́ ṣe, màá máa ṣe díẹ̀díẹ̀, díẹ̀díẹ̀.

Àwon aapu tí mo ń lò ju àwon social media app bí irú Facebook, WhatsApp, Instagram, àmó mo máa ń lo app crypto náà bíi Binance, Bybit àti Trust wallet.

Mo máa ń gbọ́ bọ́ọ̀sì podcast dáadáa, màá ń gbọ́ dáadáa. Mo máa ń gbọ́ podcast dáadáa, àmọ́ èyí tí ó bá ti ń gùn jù ni. Tó bá ti ń gùn jù o máa ń sún mi, àmọ́ mo fẹ́ràn láti máa gbọ́ podcast èyí tí ó bá ti ń gùn jù.

Tí bá ti jí, màá ṣàdúrà, màá fọnu mí, màá tẹ́ bed mi, màá dẹ́bọ̀ síké ilé ìdáná, gbogbo abọ́ tó bá detí tó bá ń bẹ, màá fọ́ gbogbo e, màá dẹ́gbálẹ̀, màá tún lé mi ṣe tí bá ti ṣe yẹn tán, màá ṣe máa rúnú nǹkan mi fẹ́ ṣe fún ọjọ́ yẹn.

Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán, oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ nìkan ni, àmọ́ tí n bá jẹun láàárọ̀, mo máa jẹun losán. Bẹ́ẹ̀ ni, mo dè máa nbá awọn oníbàárà mi jẹun papọ̀, àmọ́ ko nṣe lára nǹkan tí mo tà fún wọn ni máa tì jẹ.

À, ẹ̀bùn k'ẹ́bùn tí bá gbà, inú mi máa ń dùn sí. Bẹ́ẹ̀ náà ni tí bá fún yan lẹ́bùn, ẹbùn k'ẹ́bùn tó bá jẹ, màá fẹ́ kí inú wọn náà dùn sí. Nítorí pé a ò sí inú orí ara wa, a mọ̀ nǹkan tí a fẹ́, a mọ ìgbiyanjú gangan, òun lójú.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀m̀pútà. Gbogbo ènìyàn tó bá ń lo kọ̀m̀pútà lo ye kó ní ètò ààbò kọ̀m̀pútà torí ní ayé ta wà ní sìn. Kọ̀m̀pútà tí ó bá ní ààbò, ǹkan oríṣiríṣi ló lè ṣe.

Rárá mi ò kí ń ṣe ìpè fídíò, torí mi ò tí ì ní ìdí ọ̀kan láti ṣe. Àmọ́ tí bá ni ìdí láti ṣe, mo máa ṣe. Torí nǹkan tó dára láti ṣe ni, àmọ́ mi ò kan ní ìdí láti ṣe.

Nǹkan tí Báá rí ní máa jẹ náà sàn. Mo lè jẹ òkèlè, mo lè jẹ ìrẹsì, mo lè jẹ dòdò, mo lè jẹ bọ̀lì, mo lè jẹ àgbàdo, mo lè mú garri. Ǹkan tí Báá rí ní màá jẹ.

Mi kí ń kọjú láti fi parí iṣẹ́. Mi kí ń kanju rárá, rárá, rárá, rárá, rárá, rárá ni kò sí ikanju rárá mbẹ. Mi kí ń kanju fún ìparí iṣẹ́ rárá, rárá, rárá torí nǹkan tí mò ń ṣe mò ń fẹ́ràn rẹ̀. Kò kí ń jẹ́ kí máa kanju pe mo fi máa kanju lọlé. Rárá, mi ò kí ń kọjú lọlé.

Ẹmi tí ó bá láta, èmi yẹpẹrẹ ni. A! Mo fẹ́ràn oúnjẹ tí ó láta dáadáa, torí pé oúnjẹ tó bá láta, ó máa ń lọ lẹ́nu dáadáa ju oúnjẹ tí kò bá ní ata lọ. Mo fẹ́ràn oúnjẹ tó bá láta, kí n máa jẹ loóre koore. Mo fẹ́ràn ẹ́ dáadáa, tó dẹ́ sí máa, tó dẹ́ sí dùn. Àmọ́ kí ata náà máa pọ̀jù, tí ọ ba- ti ata yẹn bá ti pọ̀jù, ó máa ń fa ǹkan mí síyan lára. Àmọ́ mo fẹ́ràn kí oúnjẹ láta dáadáa.

Lẹ́ẹ̀kọ̀kan, tó n bá ṣe iṣẹ́ bó ṣe yẹ kan ṣe ṣe, mo máa fún wọn ní òwo afikún. Lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ tí wọn bá ṣe, mi ò ní fún wọn lówó àfikún. Èyí tó yẹ kọn gbà gerege náà ni maa fún wọn. Ọ̀wo won lókù si. Tó n bá ṣe nǹkan tí oyẹ kọn ṣe lásìkò toyẹ kọn ṣe.

Tó bá jẹ́ ọ̀rọ̀ tà ń sọ̀rọ̀ ń paẹ̀, ǹkan tí mo mọ̀ ọ́n paẹ̀ dáadáa ni èmi máa sọ̀rọ̀ dáadáa. Àmọ́ tó bá jẹ́ ǹkan tí yẹ pé mi ò mọ̀ ọ́n paẹ̀ dáadáa, màá sọ ìwà bá ti ń bá lè sọ̀ ń bẹ̀, màá sì fi ìyókù lẹ̀, mo se máa ṣètò níyẹn.

Mi ò kí ń lo, mi ò kí ń lo rárá rárá. Mi ò nífẹ̀ẹ́ láti máa lu, torí pé ó máa ń ba etí jẹ tó bá pọ̀ jù. Torí ẹ mi ò kí ń lo rárá rárá, rárá. Mi ò fẹ́ràn láti máa lo rárá, mi ò kí ń lu. A mọ tí bá rí èyí tí mo fẹ́ràn láti máa lu, sá à ó, má lo. A mọ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò kí ń lu.

Mo máa ń ṣe, àmọ́ ó láti jẹ́ ìdí tí mo fi ń ṣe láti jẹ́ ìdí pàtàkì, àìjẹ́bẹ̀ mi ò ní ṣe, mi ò ní ṣe rárá rárá tí ìdí náà bá n ṣe ìdí pàtàkì.

Idọgba ṣe pàtàkì láàárín ibi iṣẹ́ àti ìgbésí-ayé torí pé tí méjèèjì bá ti ń dàpọ̀, nǹkan ò ní máa lọ déédéé fún ìkan ńnú ẹ̀. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹni tí ó tíì níyàwó tí ó tíì lọ́mọ, iṣẹ́ ló gba ló ṣe pàtàkì báyìí.

Mi ò lojọ̀ fún ìsinmi lọ́wọ́ báyìí o. Boyá tó bá yá lọ́jọ́ iwájú, mo lè ní. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní ọjọ́ ìsinmi lọ́dọọdún. Àfi tí bá fúnra mi, to bá tì rẹ̀ mi tí bá fẹ́ sinmi, mo máa fúnra mi. Olojúmọ́ ni mo máa ń ṣiṣẹ́.

Lákọ̀ọ̀kọ̀, mo máa kọ́kọ́ gbìyànjú láti mọ ǹkan tó fa ìṣòro yẹn. Tí n bá ti wá rí ǹkan tó ń fa ìṣòro yẹn, mo dẹ̀ máa wá wà mọ ọgbọ́n tí mo lè dá sí láti yọ ìṣòro yẹn kúrò.

Ìrọ̀rí kan péré ni máa ń lò. Mi ò kí ń lò ju ẹyọ kan lọ. Àmọ́, ìgbà mí mo lè mú ìrọ̀rí kejì kì n di mú. Àmọ́ mi ò kí ń fi ló, mi ò ní fi rọ̀rí. Ìrọ̀rí kan ni máa ń lò tí bá fẹ́ sùn, mi ò kí ń lò ju ẹyọ kan lọ.

Kín tó sùn, mo máa ń ṣe àdúrá pé kí n sùn láyọ̀, kí n jí láyọ̀. Màá dé fo enu mi, màá dé wẹ nkan mẹ́ta tí n máa n ṣe kí n tó sùn lálẹ́ ní ẹyin, àbí láràárọ̀, àbí igba kíigbà tí mo bá fẹ́ sùn, mọ̀ dé máa tún mu omi náà.

Má ṣe ìdárayá lóore kóòrè torí ó ṣe pàtàkì kí ọkùnrin má ṣe ìdárayá lóore kóòrè. Agàga fún ọpọlọ rẹ̀ àti fún ẹ̀mí rẹ àti àlàáfíà oṣe pàtàkì láti má ṣe ere ìdárayá.

Ìdinà kan tí màá rí ní, ní oníbàárà, kò máa pọ̀ sí. Torí mó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, mo dẹ̀ nílò oníbàárà púpọ̀, kí iṣẹ́ tó lè dùn. Tí oníbàárà ò bá pọ̀, iṣẹ́ ò ní dùn. Ti mo nílò òrùbo oníbàárà.

Mi ò kí ń ṣe o. Mi ò kí ń ṣe, mi fẹ́ràn láti máa ṣe. Àmọ́, tí mo bá nílò láti ṣe, mo máa wá gbọ́n, tí máa dáa sí tí máa fi ṣe. Ọ̀mọ lọ́wọ́ báyìí o, mi ò kí ń ṣe. Mi ò fẹ́ràn láti máa ṣe rárá, rárá, rárá, rárá. Rárá, mi ò fẹ́ràn láti máa ṣe rárá, rárá, rárá ni.

Ah! Ogba, ogba púpọ̀ bàjẹ́. Mo ní ọgbà o. Ó kún lẹ̀, ọgbà pọ̀ n lẹ̀. Ó pọ̀ n lẹ̀, ó yapa. Bẹẹni ní, ọgbà wà. Ọgbà oríṣiríṣi ló wà. High grade, tòkè, tílẹ̀